Gbogbo oúnjẹ tí mo fẹ́ràn kò si oúnjẹ tí mi ò fẹ́ràn láti máa jẹ. Mo le mo fẹ́ràn ìrẹsì, mo fẹ́ràn ẹ̀wà, mo fẹ́ràn ẹ̀bà, mo fẹ́ràn iyán, mo fẹ́ràn iṣu. Kosi oúnjẹ tí mi ò fẹ́ràn kò sí oúnjẹ tí mi ò fẹ́ràn. Gbogbo oúnjẹ ni mo fẹ́ràn.

Èmi ò tí è ní ọkọ̀ tí ó ń ra epo sí, ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú Ọlọ́run wípé èmi náà ó lo ọkọ̀ gidi tí wọ́n ra epo sí tí màá sì máa ra epo lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ sínú ọkọ̀ yẹn.